Oṣù wo ni a bí ọ? E, à, wọ́n bí mi ní oṣù kẹta ní ọdún kẹwàá ní ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé àrúndínlọ́gọ́rùn-ún. Ní dédé agogo mẹ́wàá àárọ̀. Nígbà náà ni wọ́n bí mi. Ó sì ṣẹlẹ̀ ní hospital nígbà náà. Lé tó jẹ́ pé àbí kí nílé tó ṣe wípé àwọn dókítà ni wọ́n gba ẹbí mi tí wọ́n fi bí mi nígbà náà. Nítorí náà láti bẹ ní lẹ́yìn ìgbà tí wọ́n bí mi tá, òun náà ni wọ́n ṣe àwọn ètò tó yẹ lórí mi. Nítorí kí n lè bá ní okun àti àlàáfíà tí wọ́n á fi lè máa gbé mi lọ ilé. Nítorí kí ǹkan tí ó ṣe ikú má ṣẹlẹ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n á gbé mi lọ ilé. Lẹ́yìn ìgbà tí wọ́n ti tọ́jú mi, tí àwọn dókítà ti tọ́jú mi ní hospital. Gbogbo àwọn abẹ́rẹ́ àti àwọn òògùn tó yẹ kí wọ́n fún mi, gbogbo ẹ ni wọ́n ti ṣe ètò rẹ̀. Lẹ́yìn ìwàgbà náà ni wọ́n á gbé mi lọ ilé. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé mi lọ ilé ni wọ́n mójútó mi. Wọ́n wẹ̀ mí, wọ́n ṣe ẹkún wẹ̀ mi. Gbogbo àwọn ǹkan tí ó tọ́ àti ǹkan tó yẹ kí wọ́n ṣe fún mi gẹ́gẹ́ bí ọmọ arúgbó. Òògbà náà ni wọ́n gbiyanju láti ṣe fún mi gẹ́gẹ́ bí ọmọ arúgbó. Òò, lẹ́yìn ìwàgbà náà, àwọn tí tọ́jú mi tẹ́tí di ìgbà tí wọ́n fi kó máa, tí wọ́n fi sọ mí ní orúkọ tí bàbá bàbá mi tí wọ́n sọ, pé kí wọ́n sọ ọmọ tí wọ́n bá bí kí wọ́n tó pàbọ̀ dà. Orúkọ náà ni wọ́n wá sọ mí. Léyìí tó ń jẹ́ Suleiman. Léyìí tó jẹ́ pé orúkọ bàbá bàbá mi ni. Àwọn náà ni wọ́n sì ní kí wọ́n sọ mí ní orúkọ náà. Ọ̀tígbà náà ni wọ́n ti tọ́jú mi, wọ́n tọ́jú mi tẹ́tí dé ìgbà tí mò ṣe ń sọ̀rọ̀ yìí. Léyìí tó ṣe pé àwọn òbí mi wọ́n ti gbìyànjú gidi gan lórí mi. Látàrí, à, ì mú mi lọ sí ilé ẹ̀kọ́ Ìsìlámù. Láti bẹ wọ́n mú mi lọ ibi tí mò ti ń kàwé. Ku ti wọ́n ti ń kọ́ mi lẹ́ẹ̀kọ́ ìwé Gẹ̀ẹ́sì. Lẹ́yìn ìwàgbà náà ni wọ́n tún mú mi lọ sí ibi tí màá ti kọ́ iṣẹ́. Ibẹ̀ náà ni mò ti ń mójútó ìgbésí ayé mi lowolowo bayi.